Ìbéèrè yín bèèrè wípé àkókò mélòó ni o ṣètò ago ìdí rẹ tí àwọn olóyìnbo máa ń pè ní what time do you set your alarm to? Ní àárọ̀ kùtùkùtù èmi máa ń gbàdúrà òwúrọ̀. Nítorí náà ago mẹ́fà òwúrọ̀ ni mo ṣètò alarm mi ṣi ni mo ṣèti. Ẹ ṣi.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ pée, nígbawo ni o kẹ́yìn lọ wo eyín? Èyí tí èmi fẹ́ túmọ̀ sí pé ìbéèrè yìí ń gbíyànjú láti sọ pé ọjọ́ wo ni mo lọ sí ọ̀dọ̀ Awọn Dókítà tí wọ́n dá lé lórí, ìmọ́tótó eyín àti ètò bí eyín ṣe dà, dentist. Ọjọ́ tí mo lọ gbẹ̀yìn ni ọdún tó lọ tí mo lọ fọ ọdún tó lọ ni mo lọ fọ eyín mi ní ọ̀dọ̀ àwọn Dókítà ṣùgbọ́n mi ò tí ì lọ nínú ọdún yìí.

Ìbéèrè yìí béèrè wípé ṣe o ní ọgbà tí ó tún mọ̀ sí pé garden. Mi ò ní ọgbà nínú ilé mi nítorí pé mò ṣi n yálé gbé lọ́wọ́ ni. Ṣùgbọ́n ká ní èmi ni mo ní ilé, máa ní ọgbà. Ṣùgbọ́n ní ilé àwọn òbí mi ọgbà wà níbẹ̀. A ní ọgbà tiá ń gbin oríṣiríṣi ohun sí.

Ìbéèrè yìí bèèrè pé ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, beliefs, hand to hand beliefs, irú ìgbàgbọ́ wo? Ṣé ìgbàgbọ́ ẹ̀sìn àbí ìgbàgbọ́ àṣà àbí ìgbàgbọ́ òfin àbí ìgbàgbọ́ kò yé mi tó.

Ìbéèrè yí bẹ̀rẹ̀ wípé nígbà wo ni mo máa fọ aṣọ. Kò sí ọjọ́ tí èmi ò lè fọ aṣọ. Tóbá ṣá ti jẹ́ pé mi ò jáde ní ọjọ́ òun, kò sí ọjọ́ tí mi ò lè fọ aṣọ ṣùgbọ́n àárọ̀ ni mo máa fi bẹ́ẹ̀ fọ aṣọ. Tí mi ò bá dé fọ aṣọ ní àárọ̀, ó máa jẹ́ bí ọwọ ọ̀sán ni aago méjìlá sí aago kan. Ṣùgbọ́n ohun tó bá ti kọjá aagogo méjìlá sí aago kan lọ, mi ò kí ń fọ aṣọ mọ́. Nítorí kò dá kí ẹyan máa fọ aṣọ ní alẹ́, kò de dáa kí ẹyan máa sa aṣọ ní alẹ́ ní ilẹ̀ Yorùbá.

Ibeẹ̀rẹ̀ yii beere wipé báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́. Ó dá lé lórí irú ìrànlọ́wọ́ tí àwọn ènìyàn nílo lọ́wọ́ mi. Tó bá jẹ́ ìrànlọ́wọ́ owó tí mo bá ní owó máa fi ran wọ́n lọ́wọ́. Tó bá dẹ̀ jẹ́ ìrànlọ́wọ́ tó jẹ́ pé bí i ká bá ní gbẹ́rù ká connect ẹnìkan sí ẹnìkejì, àwọn ènìyàn ló sì rọrùn fún mi jù láti ṣe.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ wípé àkókò ọdún wo ni o fẹ́ràn jù. Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni, ah, oṣù kẹwàá, oṣù kẹwàá. Nítorí pé oṣù kẹwàá ni oṣù ọjọ́ ìbí mi, ni oṣù ọjọ́ ìbí mi. Inú mi dẹ máa ń dùn ní gbogbo ọdún láti celebrate ọjọ́ ìbí mi.

Ìbéèrè yìí ń bèèrè pé báwo ni mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà, irọ́ àbí ìró. Tóbá jẹ́ irọ́, o oo ó kò kín pamọ́ láti mọ ìró tí àwọn oníbàárà bá ń pa irọ́ nítorí pé ohun wọn a máa gbọ̀n. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìró àwọn oníbàárà, àwọn oníbàárà mi ò nílò láti pariwo sókè kí n tó mọ̀

Ibeẹ̀rẹ̀ yii béèrè pé, nígbà wo ni o kẹ́yìn kọ ìkan tuntun ní ibi iṣẹ́. Ojoojúmọ́ ni mo máa ń kọ ìkan tuntun nítorí pé ojoojúmọ́ ló nídi kí èèyàn kọ ohun tí àwọn olóyìnbo ń pè ní record. Nítorí náà mo máa ń kọ nǹkan níbi iṣẹ́ ní ojoojúmọ́, ojoojúmọ́ àyàfi tí ń bá lọ ibi iṣẹ́ lóku.

Wèrè wèrè ò pé ṣo ní ọkọ. Ọkọ mi ò tí ì ṣe ìgbéyàwó nítorí náà mi ò ní ọkọ. Ṣùgbọ́n ó dá mi lójú pé láì pẹ́ ọdún kan sí ìsín, tí ọdún méjì, ọyẹ́ kí n ní ọkọ. Oukẹ kín ṣe ìgbéyàwó.

Ibeere yi beere wipe omi to n maa n mu lojumo po to. Beeni mo maa mu omi gege bi awon dọkịta se recommend fun wa pe ka mu at least five to seven litres per day. Mo maa n ri daju pe mo mu omi toto bi five liters. O po ju ni igba miiran.

Ìbéèrè yìí bèèrè wípé, kín ni àwon ìmọ̀ tuntun tí o fẹ́ fi kún ìmọ̀ rẹ? Àwon ìmọ̀ tuntun tí mo fẹ́ fi kún ìmọ̀ orí mi, àwon ìmọ̀ ọgbọ́n, ìmọ̀ òye, ìmọ̀ èdè, ìmọ̀ ẹ̀rọ, ìmọ̀ sùúrù, ìmọ̀ àdúrà.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ pé ṣe o fẹ́ràn orin àtẹ̀gùn etí mi fẹ́ gbàgbọ́ pé ohun tí ìbéèrè yìí gbìyànjú láti bèrè ni wípé ṣe mo fẹ́ràn staircase. Bẹ́ẹ̀ni mò o. Àti pé kò sí ẹni tó fẹ́ràn staircase tí a ti kọjá tó bá gba kí eyàn gùn staircase kọjá, èèyàn ní choice pé kínyàn gba lọ.

Ìbéèrè yìí béèrè wípé irú bàtà wo ni ó máa ń wọ̀. Bàtà tí mo máa ń wọ̀ ó tó yàtọ̀ síra, tó bá jẹ́ irú ó yàtọ̀ síra lórí aṣọ bẹ́ẹ̀ ni, ẹhen kí n sọ bẹ́yẹ̀n. Bàtà yàtọ̀ sí orí aṣọ, tó bá jẹ́ pé bàtà tó bá jẹ́ pé party àbí church, mo láì kí n máa wọ bàtà gíga. Tó bá jẹ́ pé errand, àdúgbò, mo láì kí n wọ slippers. Tó bá de jẹ́ pé mo kàn fẹ́ gbáfẹ́ jáde, mo láì kí palm slippers fashion one.

Gbé ìwé wé o pé báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀. Àwọn oníbàárà, àwọn kọ́sítọ́mà mi, tó bá wá ṣọ́jà kí a jọ sọ̀rọ̀ àbí company mi lórí ago mi àbí kí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi, ọ̀nà tá a máa ń fi sọ̀rọ̀ jù náà ni.

Báwo ni ìgbéyàwó òò? Ìbí tó lọ kẹ́yìn ṣè rí. Ó ti pẹ́ tí mo ti lọ sí ìnáwó ìgbéyàwó kankan. Ó ti pẹ́. Ìgbà tí mo wà ní kékeré ni mo lọ gbẹ̀yìn. Mi ò dẹ̀ lẹ̀ rántí details nnkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀.

Ìbéèrè yìí béèrè pé ṣe o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni mo máa ń fi ìpara para ní ọ̀pọ̀ ìgbà, bẹ́ẹ̀ ni mo máa ń para dáadáa tí n ba ti wẹ tán, mo màá ń para. Mo dẹ̀ ní oríṣiríṣi ìpara, èyí ta fi ń pa ojú yàtọ̀ sí èyí ta fi ń para, èyí tí mo fi ń wọ̀ ara ó yàtọ̀ sí èyí tí mo fi ṣi ara tí pimples bá wà lára mi.

Ìbéèrè yìí beere wipe bá wo ní mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀. Irú ìdènà wo là ń gbìyànjú láti sọ nítorí pé èmi ò ní ọkọ̀? Ṣé ìdènà ọkọ̀, ìdènà ọkọ̀ bí i tí bá wù tó rí èmi ò ní ọkọ̀ kankan tí mo ń wa. Àbí kí ni ìbéèrè yín ń gbìyànjú láti sọ fún mi?

Ìbéèrè yìí ń gbèyanò jù láti bèèrè pé data tí mo ń lò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, data tí mo ń lò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ twenty gig ni mo máa ń lò ní ọ̀sẹ̀. Twenty gig ní mo dè máa ń ṣe lórí MTN, orí MTN app fún five thousand naira. Ṣùgbọ́n tí mi ò bá lò twenty gig yìí tán, mo máa ń rollover.

Ìbéèrè yìí béèrè wipé, ṣe o ti rin ìrìnàjò sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò lọ sí Ìpínlẹ̀ Ògùn, mo ti rin ìrìnàjò lọ sí Ìpínlẹ̀ Èkó, mo ti rin ìrìnàjò lọ sí Ìpínlẹ̀ Èkìtì, mo dẹ̀ ti rin ìrìnàjò lọ sí Ìpínlẹ̀ Bàyẹ́sà, Ìpínlẹ̀ Ọ̀ṣun, Ìpínlẹ̀ Òǹdó àti Ìpínlẹ̀ Delta.

Ìbéèrè yìí béèrè wípé ṣe o máa ń ṣe eré ìdánì? Irú eré ìdánì wo? Ṣe eré ìdánì lẹ́kọ̀ọ́? Àbí eré ìdárayá? Ṣùgbọ́n eré ìdánì tí ìbéèrè yìí ń béèrè kò yé mi, nítorí mi ò tíì gbó ohun tó ń jẹ́ eré ìdánì rí. Eré ìdánì kò yé mi, ẹ jọ, ẹ bá wa tún un ṣàlàyé.

Ìbéèrè yìí bèèrè pé, nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, ó tó bi ọ̀sẹ̀ méjì sí ìsìn sí ọ̀sẹ̀ mẹ́ta. Láti ọ̀sẹ̀ méjì mi ò tí ì pàdé wọn, ṣùgbọ́n kò tí ì pe pupo nàa ṣà, tàbí àwọ̀ ni sí ọ̀sẹ̀ méjì tí mo rí wọn gbẹ̀yìn.

Ìbéèrè yìí bèèrè pé kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Ohun tí mo fẹ́ràn láti máa ṣe jù tí òjò bá n rọ̀ ni kí n máa sùn, kí n máa sinmi. Kí n sùn ni mo ohun tí mo fẹ́ràn jù láti ṣe. Mi ò ni fẹ́ràn láti máa ṣe ohun kankan tí òjò bá ń rọ̀ jù kí n máa sùn lọ. Ó bá ṣe ní alẹ́ ṣùgbọ́n alẹ́ ló wù mí jù kí òjò máa rọ̀ nítorí pé àsìkò yìí máa ti wà nílé, máa dẹ̀ le sùn dáadáa.

Ìbéèrè yìí béèrè pé kí ni oúnjẹ tí o fẹ́ràn jù. Oúnjẹ tí èmi fẹ́ràn jù láti máa jẹ ni iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Ṣùgbọ́n tí kò bá sí iyán, màá jẹ fried rice. Tí kò bá sí fried rice, màá jẹ sardine bread àti tíì. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ jù niyẹn.

Ìbéèrè yìí béèrè wípé ìgbà mélòó ni ìrìn àjò mi lọ sí ibiṣẹ́ máa ń gbà? Tí ó túmọ̀ sí pé how many hours ló máa ń gbé mi láti lọ sí ibiṣẹ́ àti láti bọ̀. Ó máa ń gbé mi ní ten to twenty minutes láti wá sí ibiṣẹ́. Ìyen dè da lórí ohun tó ń gbé mi lọ. Tó bá jẹ́ ọ̀kadà ten minutes, tó bá jẹ́ márúwá fifteen minutes, tó bá jẹ́ mọ́tò twenty minutes ó pẹ́ jù.

Ìbéèrè ìbéèrè pe ṣe o máa ń fi aṣọ ibora bora nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ibora bora nígbà tí mo bá ń sùn. Àyàfi tí oru bá mú nìkan, tí oru yìí mú ju nìkan ni mi ò ní fi aṣọ bora. Ṣùgbọ́n tí kò bá sí ti oru, èmi a nífẹ̀ẹ́ kí n máa fi aṣọ búra lọ́pọ̀ ìgbà. Ẹ ṣé.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀, àwọ̀, ṣe ohun tí ìbéèrè yín ń gbiyanju láti sọ ni colours? Tó bá jẹ́ pé àwọ̀, àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ ewé àbí àwọ̀ búlúù like sky blue. Àwọ̀ méjì tí mo fẹ́ràn jù ni.

Ìbéèrè yi béèrè wipé báwo ni mo ṣe máa ń ṣe irun rẹ. Tó bá ti jẹ́ pé mo fẹ́ ṣe irun mi, màá lọ sí ilé onídìrí. Ṣùgbọ́n tó bá kàn jẹ́ pé kí n kàn fọ lásán, mo lè dá irun mi fọ. Mo dẹ̀ lè dá hair dry pẹ̀lú dryer. Mo ní hand dryer, mo dẹ̀ ní hair straightener, mo dẹ̀ ní àwọn, oríṣiríṣi nǹkan tí mo lè fi preserve irun mi.

Ìbéèrè yìí bèèrè pé báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Tí mo bá fẹ́ tọrọ àforíjìn, n ò sí fẹ́ràn kí n máa send message ju kí n máa sọ physically lọ, ṣùgbọ́n tó bá jẹ́ pé dandan ni kí n sọ physically, tí mo bá ti sọ pé e má bínú àbí má bínú, o tó.

Ìbẹ̀erẹ̀ yìí bẹ̀rẹ̀ wípé, ṣe o ní ìwà tó dára nígbà tó bá ń jẹun? Ohun tí ìbẹ̀rẹ̀ yìí ń gbìyànjú láti bẹ̀rẹ̀ ní pé "do I have table manners?". Bẹ́ẹ̀ ni mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Tí mo bá ń jẹun mi ò kí ń sọ̀rọ̀, mi ò kí ń fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Tó bá nílò kí n fi kí n fa ẹran, mo fẹ́ràn kí n lo ọ̀bẹ, mi ò dẹ̀ kí ń fi ọwọ́ epo, mi ò fi kí ń nu ọwọ́ tàbí kí ń fi nu cotton. Mo ní ìmọ́tótó ní ìdí oúnjẹ.

Ìbéèrè ìbéèrè wípé ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé rẹ? Ẹ̀rọ ọlọ́gbọ́n AI product smart, okay smart product. Bẹ́ẹ̀ni, television mi smart ni. Mo lè fi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo lè fi control ẹ̀

Ibeẹ̀rẹ̀ yi bẹ̀rẹ̀ wipe kíni àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú. Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé kó ṣàdára, kí n má pe lẹ́yìn, kí n má tọrọ jẹ, kí n dẹ̀ má ní ìlọsíwájú, kí n má rí ìjàkulẹ̀. Àwọn èrò mi náà ni ẹ, mo dẹ̀ ń ṣiṣẹ́ towards e.

Ìbéèrè yìí béèrè wípé, kín ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ìparí ọ̀sẹ̀, ìparí ọ̀sẹ̀. Ọjọ́ àbámẹ́ta tí o ṣe ọjọ́ Saturday, mo máa fọṣọ. Ọjọ́ Sunday tó jẹ́ ọjọ́ ìsinmi tí mo bá ti dé láti ilé ìjọsìn, màá wà, màá wàá sinmi gẹ́gẹ́ bí orukọ ọjọ́ náà ṣe sọ, ọjọ́ ìsinmi.

Ìbéèrè yìí ń béèrè pé ṣe owó tí mo ń gba dára tó? Tí mo fẹ́ gbàgbọ́ pé ohun tó ń gbìyànjú láti sọ ní pé “is my salary good enough?” Rárá kò dára rárá. Tó bá dára ni, mi ò ní gbìyànjú pé mo ṣe eléyìí tí mo ń ṣe. Ṣùgbọ́n nítorí pé kò dára tó, mi ò lè tún ní ẹni other choice thats why i am here.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ pé ṣé o máa ń kọrin kélé? Tó túmọ̀ sí pé ṣé mo máa ń kọrin kéékèèké sí wọn. Mo ma ń kọrin lẹ́ẹ̀kọ̀kan. Mi ò kí ń fi bẹ́ẹ̀ kọrin ní gbogbo ìgbà ṣùgbọ́n mo ma ń kọrin. Mo dẹ̀ má ń kọ wọn kẹ́lẹ́kẹ́lẹ́ nítorí mi ò nífẹ́ kí n máa pariwo púpọ̀.

“Ibó ni o fẹ́ lọ ṣe ìsinmi?” Óun ní ìbéèrè náà n bẹ̀rẹ̀, tí èmi fẹ́ gbàgbọ́ wípé ohun tí ibeẹ̀rẹ̀ yi n gbìyanjú láti bèèrè ni pé “Where would I like to go for vacation?” Mi ò ma tí rò dáadáa rí, ṣùgbọ́n tí n bá ní kí n wò pẹ̀lú àwọn fónrán tí mo ti máa ń wò ní orí íńtánẹ́ẹ̀tì, bóyá Dubai.

Ìbéèrè yìí ń bẹ̀rẹ̀ pé ṣé o máa gbé àpò ẹ̀yìn tó túnmọ̀ sí backpack, that's a school bag. Ó depend lórí ibi tí mo bá ń lọ ló máa determine àti irú ẹrú tí mo bá kó, máa determine bóyá máa gbé backpack àbí máa gbé àlàfá lọ́wọ́.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ wípé kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Kí n tó lọ sùn, mo màá ń gbàdúrà. Màá ń gbàdúrà. Tí n bá dẹ̀ ti gbàdúrà tán, màá paná. Tí màá ti paná, màá tọ̀. Màá dẹ̀ padà wá sórí ibùsùn, màá dẹ̀ sùn. Láyò àt'àláfíà.

Ìbéèrè yí bẹ̀rẹ̀ wípé kí ló má n ṣe láti tara síra àwọn alábàáṣiṣẹ́ kọ́? Like, kinni ẹ̀mí n ṣe yàtọ̀ tí mo fi má n tayọ ju àwọn ẹlẹgbẹ́ mi lọ. Mo ma ríi pé mo jáfáfá, mi ò kín pẹ́ dé ibi iṣẹ́, mi ò kín kùn, mi ò kín bá oníbàárà jà, mo nice, mo dẹ̀ má n gbàdúrà.

Ibeẹ̀rẹ̀ yíi bẹ̀rẹ̀ wipé, ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Tí ó túmò sì wí pé ṣé mo máa ń lo pillow sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń rọrùn nígbà tí mo bá sùn, màá́, mo ní ìrọ̀rùn oríṣi méjì, ìkan ò lé ó tó bi, èkejì dẹ́ lẹ́leyi, ò kèré ó rọ, ó depends lórí irú oorun tí mo bá fẹ́ sùn, ó máa depend lórí irorun tí mo máa lò.